Àkókò temi fẹ́ràn jù lọ nínú ọjọ́ òun ni àárọ̀ kùtùkùtù torí tí a bá kọ́kọ́ jí ní àárọ̀, ara wa sì mu o kun, a sì wà ní ìlera tó pé. Ìgbà yẹn ni a máa pinu láti ṣí ń múra fún iṣẹ́ òjọ́ wa. So àkókò yìí ni èmi fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, àìmoiyeigba ni mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ ri. Èmi máa ń béere àwọn ìbéèrè ní ìgbà mìí nǹkan tí ó bá rú mi lójú tí kò fẹ́ yé mi, so èmi máa ń ní, mo máa ń bèèrè pé fún ìtọ́sọ́nà àti fún òye.

Rárá o, mi ò ní ètò ààbò kọ̀mpútà ṣùgbọ́n mo ń gbìyànjú nípa láti kí èmi náà kí ó le ní ètò àbò fún ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ò tíì ní ètò àbò fún kọ̀mpútà, mi ò tíì ní ètò àbò fún ṣùgbọ́n mo dé ń gbìyànjú láti ní.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ sí etí òkun, nítorí tá bá wà ní etí òkun, afẹ́fẹ́ ibẹ̀ ò yàtọ̀, àwọn nǹkan merẹ̀merẹ̀ tí eyan máa rí, eyan máa rí bí òkun ṣe ń fẹ́, eyan máa rí àwọn ètò ìṣẹ̀dá Ọlọ́run, a máa rí títóbi ọwọ́ Ọlọ́run bó ṣe tó.

Tó bá ti di ní àṣálẹ, ǹkan temi máa ń ṣe ni pé tí bá ti gbìyànjú parí gbogbo ǹkan tí mo ní ṣe ní ọjọ́ ọjọ́ mi, tó bá di ní àṣálẹ, màá fi ọpẹ́ fún Ọlọ́run. Lẹ́yìn yẹn, màá gbìyànjú láti wá ǹkan kan tí mo lè rí jẹ tí bá lè ti rí jẹ.

Ah! Ìbeẹ̀rẹ̀ yiò yé mi tó ìrànwọ́ àkọ́kọ̀. Ìbeẹ̀rẹ̀ yiò yé mi tó bóyá mo lè túbọ̀ ní àlàyé lórí ẹ̀ṣìn, bóyá ó lè yé mi nígbà yẹn. Ìrànwọ́ àkọ́kọ̀ kò ìbẹ̀rẹ̀ yen yé mi tó. Ẹ jọ̀wọ́, bóyá mo lè rí ìlànà àbí ìtọ́sọ́nà sí i.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, mo máa ń lo, ṣùgbọ́n kì í ṣe ní ọ̀pọ̀ ìgbà. Ẹ̀kankan ni mo kan máa ń lò. Ní ọ̀pọ̀ ìgbà mo máa ń lò ó lórí ohun mi náà fún ara rẹ̀. Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń lò ẹ̀rọ ìrànwọ́ ohùn.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré. Bó ti lè jẹ́ wípé mi ò lè fi bẹ́ẹ̀ sáré púpọ̀ mọ́ bí ti ìgbà kan, ṣùgbọ́n mo sì lè sáré. Torí won ní ohun tí ènìyàn bá ti ń ṣe ri náà kò lè tán lára. Gẹ́gẹ́ bí òwe Yorùbá tó ní "Kò n tán lára ọmọ obá ko maa kú dán sá kí". Mo sì lè sá eré, ṣùgbọ́n kò kan rí bíi ti tẹ́lẹ̀ mọ́ ni.

Adùn tí mo fẹ́ràn jùlọ nínú ice cream òun ni flavor strawberry. Nítorí eléyìí ó máa ń dùn yàtọ̀ lẹ́nu. Lóòtọ́ gbogbo ẹ náà ni mo fẹ́ràn ṣùgbọ́n mo fẹ́ràn eléyìí yàtọ̀. Mo dẹ tún fẹ́ràn bò ṣe maa n tutù dáadáa ni mo fẹ́ràn ice cream lọ́pọ̀lọpọ̀.

Bi kò tilẹ̀ jẹ́ wípé mo máa ń gé irun mi ní ọ̀pọ̀ ìgbà, ṣùgbọ́n ní ìgbà tí mo wà ní ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ torí ilé ìwé tí ìjọba ni mo lọ, ilé yìí tí kò fún wa ní àǹfààní láti ṣe irun. Ìgbà yẹn ni mo máa ń gé irun mi. Ní ọ̀sẹ̀ méjì méjì tí irun mi bá ti kún, mo máa ń gé e ní ìgbà yẹn.

Idojukọ tó wà ní ibi iṣẹ́ tí mo ń ṣe ó pò, ṣùgbọ́n lára èyí tí mo máa sọ ni wípé wọ́n fún wa ní gbèdéke owó tí a gbọdọ̀ pawọ́ lé ní ojoojúmọ́ nítorí àwọn tó ń pe àwọn onígbèsè pé kí wọ́n wá san owó wọn, òun ni mò ń bá ṣiṣẹ́. Tí a bá dẹ̀ ti mí, bá tá bá ti ṣe gbèdéke yẹn, tá bá ti ṣetọ́ iye yẹn, ó máa ń fún wa ní wàhálà tó pọ̀ gidi gan-an ni. Gbèdéke idojukọ tí mo ní m bẹ̀ nìyẹn.

Ọ̀pọ̀ oúnjẹ ni mo mọ̀ bí a tí ń ṣe dáadáa, ṣùgbọ́n eléyìí tí mo fẹ́ràn láti máa se jù tí ó fè dá mi lójú dáadáa ni bí a tí ń ro ẹ̀fọ́ rírò àti ọbẹ̀ ẹ̀gusi tó ní ẹ̀fọ́ nínú, tó bá de jẹ́ pé ẹ̀gusi tí kò ní ẹ̀fọ́ náà ni Kò sí eléyìí tí mi ò mọ̀ ṣe dáadáa nínú ẹ, mo mọ àwọn nǹkan yìí ṣe dáadáa.

Mi ò tí lé ẹnikẹ́ni kúrò ní ibi iṣẹ́ rí. Nítorí wípé èmi fún ara mi, mi ò ní iṣẹ́ ní ti ọwọ́ ara mi, èmi ló ń ṣiṣẹ́ ní abẹ́ èèyàn ni. Fún ìdí èyí, mi ò lè tí lé ẹnikẹ́ni kúrò ní ibi iṣẹ́ rí. Mi ò tíì ní àǹfààní láti ṣe ìrú nkan bẹ́ẹ̀ yẹn mí lé ẹnikẹ́ni ri.

Kò sí oúnjẹ pàtàkì kan tí mó máa ń jẹ ní òwúrọ̀ ju, pé á pé mo se ìrẹsìó àbí búrẹ́dì àti tíí búrẹ́dì yẹn kì í ṣe ọ̀pọ̀ ìgbà, ẹ̀ kàn kan náà ni mo máa ń ní àǹfààní ẹ̀. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, bí kì í se ìrẹsì àbí kì í fi ẹ̀wà àbí iṣu àti ẹyin, àwọn nǹkan tí mo máa ń jẹ lọ́wọ́ àárọ̀ ni.

Bẹ́ẹ̀ ni, mo màá ń fi àwọn fáìlì mi pamọ́. Ní sí orí kílàúúdù ọ̀pọ̀ ìgbà. Ní orí G-mail mi ni mo máa ń fi pamọ́ sí. Nítorí ìdí tí mo ṣe máa ń fi pamọ́ sí ni pé eléyìí wà fún ààbò tó péye. Tí èèyàn bá ń kó fáìlì sọ́wọ́ kiri, ó lè sọnù. Ṣùgbọ́n ní orí kílàúúdù, kò sí ohunkóhun tí ó máa ṣe níbẹ̀

Àwọn ẹ̀rọ ọlọgbọ́n, àwọn ẹ̀rọ ọlọgbọ́n tí mo mọ bó ṣe ye mi sí òun náà ni àwọn ẹ̀rọ kọ̀m̀pútà àbí bí fóònù, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wá. Àwọn ẹ̀rọ ọlọgbọ́n tí mo mọ nìyẹn, mi ò, aleyi ò fi bẹ́ẹ̀ ye mi púpọ̀. Bí mo ṣe ríi, bó ṣe ye mi ni mo ṣe sọ̀ yí.

Bẹ́ẹ̀ni, etí mi dára púpọ̀. Kò sí ohun tí mi ò le fi etí mi gbọ́. Kò sí pé bóyá mo ti ní àrùn etí rí. Kò sí ohunkóhun tó ti ṣe etí mi rí. Fún idi eyì etí mi dára púpọ̀. Mi ò ní àrùn kankan pẹ̀lú etí mi. Mi ò tí ì ní rí, mi ò dẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ báyìí.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a tí ń se oúnjẹ. Bẹ́ẹ̀ni, elé ti e dà mi lójú dáadáa, mo mọ̀ bí a ti ń se oúnjẹ dáadáa. Irúfẹ́ oúnjẹ ní ilẹ̀ Yorùbá, elé ti Gẹ̀ẹ́sì imí, mo mọ̀ nípa ẹ̀. Mo mọ̀ bí a ti ń se oúnjẹ, oúnjẹ aládìídùn tí kì í ṣe oúnjẹ lásán, oúnjẹ aládìídùn tí kì í ṣe oúnjẹ yẹpẹrẹ. Eléyii da mi lójú pé mo le ṣe dáadáa torí mo mọ̀ ọ̀ ṣe mo dè máa ń ṣe.

Mo fẹ́ran ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ti àṣálẹ́, ṣùgbọ́n ti àṣálẹ́ ni mo fẹ́ràn jù nítorí tó bá ti di ní àṣálẹ́ tí gbogbo ojú bá ti dúdú, ìmọ́lẹ̀ ló máa ń jẹ́ kí gbogbo àyíká wa kí ó ríran kedere. Lootitọ odara ni owurọ naa, ṣugbọn ni ọpọ igba aṣalẹ ni imọlẹ lo wulo ju.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn jíjó, bó tilẹ̀ jẹ́ wí pé mi ò fi bẹ́ẹ̀ mọ ìjójíjó yẹn jó púpọ̀ ṣùgbọ́n mo sì mọ jójó níwọ̀nba. Ṣùgbọ́n inú mi máa ń dùn ní ọ̀pọ̀ ìgbà tí n bá rí àwọn tí ó mọ ìjójó dáadáa tí wọ́n dẹ̀ ń jó tọkàntọkàn, inú mi má ń dùn síi, ó dẹ̀ máa ń wu èmi náà kí èmi náà kí n mọ̀ọ́ jó.

Ẹ̀fọ́ úgú ni mo fẹ́ràn jẹ ju nítorí úgú gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń sọ láti ìṣẹ́bà wa pé úgú máa ń fún ni ní ẹ̀jẹ̀ púpọ̀. Lóòtọ́ mo fẹ́ràn ẹ̀fọ́ ṣùgbọ́n úgú ni mo fẹ́ràn jù nínú àwọn ẹ̀fọ́ tí ó wà. Lẹ́yìn úgú náà ni ó tún kọ ẹ́fọ́ ṣọkọ so mo fẹ́ràn ẹ̀fọ́ úgú jù lọ́pọ̀lọpọ̀.

Àwọn èlò n tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ni kọ̀m̀pútà àti data fún networking. Àwọn tó ṣe pàtàkì tí a máa ń lò jùlọ nìyí. A dẹ̀ tún lè máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa eleyii tí ń ṣe phone. So àwọn ohun tí à ń lò tí ó ṣe pàtàkì jùlọ nìyí.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ ó ti ẹ̀ pọ̀, ṣùgbọ́n lára ẹ̀ ni wípé nítorí mo mọ bí a ti ń ṣe irun, ṣùgbọ́n mo tún fẹ́ kọ ó si kí n lè mọ dáadáa kí ó lè dá mi lójú. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí mo mọ bí a ti ń ṣe, ṣùgbọ́n mo fẹ́ ní ìmọ̀ ẹ̀kọ́ ẹ̀ sì ju, a-àti wípé nto tun wu mi kò ni àwọn bó ṣe ń ṣe, bí wón ti ń lo AI ní online yìí, gbogbo ẹ̀ náà ló wù mí tí mo fẹ́ kọ́. Mo fẹ́ ní ìmọ̀ tuntun kun ìmọ̀ mi.

Kò sí àṣà kan ní gbòógì tí àwọn ẹbí mi máa ń ṣe jù wípé ní gbogbo òpin ọdún a máa ń ṣe ayẹyẹ. Ayẹyẹ léè yì tó jẹ́ wípé ó máa so gbogbo ẹbí papọ̀, gbogbo ẹbí pátápátá. Látòrí èyí tó kéré jù, dorí èyí tó dàgbà jù, gbogbo mọ̀lẹ́bí pátá ó máa ń so wá pọ̀. A máa ń ṣe ayẹyẹ ìgbẹ̀yìn ọdún léyìí tó máa ń so wá pọ̀ láti fi ríra wa ṣe àjọyọ̀ mọ́ ara wa. Tádè máa tún máa fi múra sílẹ̀ fún ọdún tuntun. Bẹ́ẹ̀ni àṣà ta máa ń ṣe nínú ẹbí mi.

Mi ò tí ì fi ìgbà kan kẹ́yìn lọ sí ibi orin rí nítorí mo like orin lọ́pọ̀lọ́pọ̀. Mo dẹ̀ má a nífẹ si níbi tí wọ́n bá tí ń kọ orin, nítorí ayẹyẹ ni. Eleyii de máa mú kí inú eeyan kí ó dùn ní ọ̀pọ̀ ìgbà. So inú mi má ń dùn láti wà ní àwùjọ ibi tí wọ́n bá ti ń ṣe ayẹyẹ orin kíkọ àbí ibi tó bá jọmo orin. Ko tí ì sí ìgbà tí mo kẹ́yìn lọ síbẹ̀ rí.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Mo fẹ́ràn rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀. Inú mi máa ń dùn tí bá rí bí wón ti ṣe ń gbá. Botilẹjẹ́ wípé obìnrin ni mí ṣùgbọ́n inú mi máa ń dùn nítorí pé mo fẹ́ràn ẹ̀. Léyìn rẹ̀, èyí tí mo tún fẹ́ràn náà ni bí a ti ṣe ń ja ẹse. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Ibi tí mo fẹ́ràn lọ jù ni ilé Ọlọ́run. Nítorí tí a bá lọ sí ṣọ́ọ̀ṣì ní ọjọ́ ìsinmi àbí ní gbogbo ìgbà ta bá lọ sí ṣọ́ọ̀ṣì, ojó ìsinmi tí ẹni mo like jùlọ, òní mo fẹ́ràn jùlọ nítorí tí a bá lọ sí ilé ìjọsìn, kò sí ẹni tá rántí ìrònú tó ń rò, ayẹyẹ inú ẹbí, inú gbogbo èèyàn máa dùn, a máa kọrin, a máa jó, a máa gbàdúrà sí Ọlọ́run, gbogbo wa máa sọ ẹ̀dùn wa. Irú eyii báyìí, ó máa ń mu inú mi dùn, ó dẹ̀ máa ń mu ara mi yá, orí mi máa tún wú pẹ̀lú. Mo fẹ́ràn ilé Ọlọ́run.

Bẹ́ẹ̀ni ojú mi dára, kò sí ohun tó ṣe mí ní ojú. Mo máa ń ríran kedere ní ọ̀sán, ní àárọ̀, ní àṣálẹ́ ìgbàkúgbà. Kò sí ohun tó ṣe ojú mi. Ojú mi ríran kedere. Mi ò ní ààrùn kankan ni ti ojú. Ojú mi dára lọ́pọ̀lọpọ̀.

Omi ni èmi fẹ́ràn láti máa mu jù, mo fẹ́ràn kí n máa mu omi lọ́pọ̀lọpọ̀ nítorí gbogbo àwọn ohun mímu yẹn gbogbo ẹ̀ náà kọ́ ni ó ń ṣe ara lóore, èyi to ruń ṣe ìjàmbá, tó ń ṣàkóbá fún ara ló pọ̀ jù. Fún ìdí èyí, omi ṣe pàtàkì ní àgọ́ ara. Omi mímu ni mo fẹ́ràn láti máa mu.

Tí n bá ti fẹ́ pààrọ̀ ọkàn mi, mo máa ń tún èrò mi ro. Tó bá jẹ́ àwọn ǹkan tí mo fẹ́ pààrọ̀ bá jẹ́ pé èyí tó ṣe èyí tó dáa ni. Tó bá jẹ́ mo ti ń ṣe ní ọ̀nà tí ò tọ́ tẹ́lẹ̀, mo máa ń túnro dáadáa láti fi tún èrò mi ṣe.

Mi ò ní ọgbà, mi ò ní ọgbà ní ilé tí mò ń, ṣùgbọ́n ọgbà yìí kò yé mi tó ṣe ni ilé tí mò ń gbé ni, àbí báwo? Kò fi bẹ́ẹ̀ yé mi tó, bóyá mo ṣe lè ní ẹ̀kúnrẹ́rẹ́ alàyé lórí eleyìí inu mi ò bá dùn.

Ní ìgbà tí mo ga ó tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà, ṣùgbọ́n mi ò mọ bí wọ́n ṣe ń wọ̀n yí, bí kí-- bí wón ṣe máa ń wọ̀n tó, ní bí wọ̀n yí ṣe máa ń rí, mi ò fi bẹ́ẹ̀ mọ̀, ṣùgbọ́n mi ò kúrú jù, mi ò lè ga ju ó mọ́ níwọ̀n ba.

Rárá mi ò ní ìforúkọsílẹ̀ níbẹ̀. Ṣùgbọ́n tí n bá ní ànfàní láti fi orúkọ sílẹ̀, mo máa fi sílẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí mi ò ní orúkọ kankan ní ifisílẹ̀ ní ilé ìdárayá kankan. Mi ò ní. Ṣùgbọ́n tí n bá ní ànfàní ẹ̀, mo máa fi sílẹ̀.

Ní ọ̀pọ̀ ìgbà, mi kìí ní àǹfààní láti máa wo eleyìí báyìí nítorí iṣẹ́ tí bá wà ní ibi iṣẹ́. Ṣùgbọ́n ìgbàgbà tí bá dé láti ibi iṣẹ́, mo máa ń gbìyànjú ẹ pé tí ẹ le jẹ́ wípé ẹekan abi eeméjì. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, ibi iṣẹ́ ni mo máa ń wà. Mi ò ní àǹfààní ilé.

Bẹ́ẹ̀ni, mo ma ń fi aṣọ ìbora finsun ní igna tí mo bá fẹ́ fi sùn. Nítorí afẹ́fẹ́, bóyá ooru yìí mu àbí ooru ó tiẹ̀ wulẹ̀ mu. A ma ń lo eleyìí ní ọ̀pọ̀ ìgbà láti fi bo ara, a ma ń lo ní ọ̀pọ̀ ìgbà.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò mi ó ki n ló ọwọ ósi Owó ọ̀tún ni mo máa ń lò. Ṣùgbọ́n ní ọ̀pọ igba mo mà ń gbíyánjú bọyá mó lé ri owó ọ̀tún ló ṣúgbón owó ọ̀tún eléyi ló mọ mi lára láti máa lò oún ná ni mó ní láti lò.

Mo fẹ́ràn aṣọ ilẹ̀ wa bí i ankara, leesi, àwọn iru aṣọ bẹ́yẹn. Ó je ohun ti eeyan màa rá tí ó máa tún yo, ti o máa gbé iṣẹ́ owó èeyan yo, so, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ní ọ̀pọ̀ ìgbà, mo fẹ́ràn rẹ̀.

Aago tí mo máa ń jí ní òwúrọ̀ kò ní pàtó. Ní ọ̀pọ̀ ìgbà fẹ́rẹ̀ ní ìdajì mo máa ń jí. Mo máa ń jí fúnra mi láìjẹ́ wípé mo lọ ẹ̀rọ tó ń jí mi ní òwúrọ̀ kùtùkùtù. Mo máa ń ju fún ra mi nítorí eléyìí ti mọ́ra. Ó de ní àwọn àkókò tí mo máa ń jí nífẹ̀ẹ́re kí ilẹ̀ tó mọ́ tán láti múra fún iṣẹ́ òjọ́.

Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa, ní ọpọ̀ ìgbà mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa. Pàápàá gan-an ni ti iṣẹ́ ọwọ́ tí mo gbìyànjú láti máa ṣe. Opọ̀ ìgbà tí n bá ṣe ọ̀fẹ́ ni mo máa ń ṣe, láìṣe wí pé mo gba nǹkan kan lórí ẹ̀, mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ dáadáa.

Ọjọ́ Oyo, ọjọ́ ìbí mi mo máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀, nínú mi máa ń dùn ni ọjọ́ yẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kò sí ǹkan pàtó kan tí mo máa ń ṣe ní ọjọ́ náà ju pé kí jín kí wẹ̀ kì mọ́ra ibiṣẹ́ ọjọ́ mi kí n gbàbè lọ lọ́hùn-ún. Ṣùgbọ́n ọjọ́ yẹn jẹ́ àyàjọ́ ọjọ́ tó yàtọ̀, tinu mí lè máa ń dùnsí tí mo lè máa fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kan.

Rárá o, ní ibi iṣẹ́ mi wọ́n ki i fún wa ní coffee. Wọn kì i fún wa mu o. Wọn kì í fún wa ní coffee mu torí ibi iṣẹ́ mi kò ń ṣe iṣẹ́ tí ó lo repete beyẹn náà. Òpò ìgbà ilé gan ni mo ti máa ń ṣiṣẹ́ jù. Lóde yìí wọ́n kì í fún wa ní coffee kankan ní ibi iṣẹ́ o.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Tí mo bá rí wọn ní ìgboro tí kì í ṣe àdúgbò mi, mo máa dá wọn mọ̀, a dẹ̀ dára wọn mọ̀. Ó ti lè jẹ́ wípé ọ̀pọ̀ àwọn aládùúgbò mi ni wón ò fi bẹ́ẹ̀ mọ̀ mí, ṣùgbọ́n èmi mọ àwọn aládùúgbò mi dáadáa, mo mọ̀ wọ́n dáradára.

Àwọn ojú òpó ayélujára tí mo wà ni Facebook, mo wà ní orí Instagram tẹ́lẹ̀ àti ní orí Twitter ṣùgbọ́n mi ò sí níbẹ̀ mọ́. Mò dẹ̀ wà ní orí WhatsApp náà pẹ̀lú.